Òpopó na, èmi ò fe oúnjẹ òpópó náà, oúnjẹ òpópó náà ò ṣe jẹ, àfi tí ẹ̀yin ò bá ya bùkà tí yóò jẹun. So mo ti ẹ̀ wá fẹ́ bèrè gan lọ́wọ́ rẹ ni o. Kíni red tí mo ń ko, se tí tó bá ti kọ́ ni kí óun ti o n sọ, tumọ̀ sí pé kí ẹ̀yin stop àbí? Ti eyan ba Tó bá ti kọ́ ǹ tí ẹ, kí ẹ̀yin stop níìyẹn. Tóo. Ọ̀da naá, je awo eyi wo bóyá yóò ṣiṣẹ́.

Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Ah! Kò yé mi l'oúnjẹ ọ̀sán yẹn o. Ṣùgbọ́n tí èbí bá ń pa mí, ní lọ jẹun náà ni. Tó bá tó ákóko àti jẹun lọ́sàn-án, a lọ jẹun náà ni. Kìí ṣe dandan ni kó jẹ́ pé oníbàárà ni máa máa bá jẹun. Ṣùgbọ́n èyí ní táyì, ebí lè pa mí, má dè ló dáa, máa lọ, máa lọ jẹun.

Bí mo ṣe máa ń gba, gba ọwọ́ àwọn ènìyàn? À fọwọ́ gbára wa bí ìgbà tí a fi kíra wa náà ni. A lè lo àtẹ́wọ́ ṣàtẹ́wọ́, a sì lè lo baa. Èyí kàn rọra gbé ọwọ́ sókè tí ènìyàn ó fi kí ra ẹni, ènìyàn sì le ju wọ́ báyibayi, so, ènìyàn le fi ìyẹn ṣe ọwọ́ láti sọ ẹṣeun.

Mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́, tan bá gbe síi, mà á gbọ́. Mo máa gbọ́ newsi, mà á gbọ́. Máa fi ṣiṣẹ́, mà á gbọ́. Mà ṣe nǹkan tán ba ni kí n ṣe ń bẹ̀, èmi náà máa ń gbọ́. Mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ dáadáa. Podcast, podcast. Mo máa ń gbọ́. Mo máa ń gbọ́. Mo sì máa ń mú un lò dáadáa. Mo máa ń mú un lò ní podcast.

Nípa títa yọ tíra láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀, àkọ́kọ́ èèyàn gbọdọ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ dáadáa, ẹni tó mọ̀ tó ń ṣe, ẹni tí ń dé ibiṣẹ́ lásìkò, ẹni tó jẹ lotọ sí iṣẹ́ tó gba, ẹni tó mọ̀ tó ń ṣe, kò gbọdọ̀ jẹ́ ẹni ìjà, kò sì gbọdọ̀ jẹ́, sẹ́rípẹ́ tí tọ́ mọ̀ lọ, kò gbọdọ̀ jẹ́ ẹni ìjà, kò gbọdọ̀ mọ̀ ká ra. So, nípa lèyí, èèyàn yóò tayọ̀ sí ara ẹni.

Ìgbà ìrántí ìgbà ọmọdé rẹ. Ah! Mo rántí ìgbà ọmọdé mi. Ìgbà yẹn ayé dùn. Wọ́n máa ń ṣe Christmas ba, a lọ fada Christmas, wọ́n fún wa ní good oríṣiríṣi àwọn ẹ̀bùn ló máa ń fún wa. Gbogbo ẹ̀bùn bí i kan fún wa ní baby, kan fún wa ní mask, mọ́tò, everything bí i tambourine. Ah! Ìgbà kékeré dùn o dáadáa dá.

Mo ní aṣọ, mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí ènìyàn maá fi ń nù ra, tí èeyan bá wẹ̀ tán, to bá kùro ní ilé ìwẹ̀ kí gbogbo ara èeyàn kó mọ̀ mọ̀ dọ̀tí ilẹ̀, èyí ó nùra. Ti ara èeyan bá sì gbe, èyí ó sesẹ́ lọ para. Torí bí ènìyàn bá wẹ̀ tán tó fẹ́ paara bí ó bá nùra, kò ní, kò ní rí ara pa. Fún ìdí èyí, mo ní aṣọ wíwẹ̀ tí mò ń lò nínú ilé. Mo ní tó kọ da, mo ní tó mẹ́rin gan. Mo máa ń pàrọ̀ ge, bí oọ̀gá ni.

Ètò ìdárayá mi, bó ṣe rí, oríṣiríṣi ètò ìdárayá l'eeyàn má ń ṣe. Eeyàn lè máa ju bọ́ọ̀lù, eeyàn lè máa sá eré. Ṣùgbọ́n ní tèmi, tí n bá ti jí, n kọ́kọ́ lọ ṣiṣẹ́ ọgbà náà. Ìdárayá tí mo fi ń ṣe ìdárayá náà n ju'pa ń o ju'se. So àwọn ìdárayá, lúdò wà nínú ìdárayá mi. A máa ń ta lúdò, aa pé àwọn ọmọ, a ṣeré, a dúnu, a ta lúdò, a lu'ra wa níbi lúdò, a win ara wa. So bí mo ṣe máa ń ṣe ìdárayá.

Tọ, Ọlọ́run máa rán mi lọ́wó naa ni, bá bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí, èmi ò kí n, èmi ò kín elaborate rẹ̀, èmi ò kín fẹ́ lójú. N dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ni pé Ọlọ́run o ṣeun o. Ọjọ́ ìbí mi, o tún lé lọ́dún yìí, a gbàdúrà fún ara wa náà ni. Ní ìpátí ọjọ́ ìbí tèmi, à maa ń gbàdúrà, a gbàdúrà. Ọlọ́run bá sì ní kó yọ kéékì, a gé kéékì. Tí ó bá sì ṣe kéékì, kò sí ǹkan táa fẹ́ ṣe. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé a ṣà maa dúpẹ́ ni ọjọ́ ìbí nítorí pé Ọlọ́run ní kí ọjọ́ wa tún lé kan sí ọdún.

Èmi ò ní irungbọ̀n, torí obìnrin ni èmi. Lọ́dọ̀ tiwa ẹníbá ní irungbọ̀n, ó ti dàjẹ́, ó ti doṣó, ó démèrè, ó dé ní bi, ó dé ní èṣù. Èmi ò ní irungbọ̀n, obìnrin ni mí. Obìnrin ní irungbọ̀n ní ilẹ̀ Yorùbá, èmi ò ní irungbọ̀n, àgbọ̀n mi mọ́ ni, dáadáa. So, mi ò ní irungbọ̀n o. Mo ní irun orí, mo ní irun l'ábíà, àmọ́ èmi ò ní irungbọ̀n. Obìnrin ò kí ń ní irungbọ̀n ní ilẹ̀ Yorùbá.

À, àlọ́? Mọ́ láìké o. Gbogbo àlọ́ tí wọ́n pa yàn lẹ́rìn bíi àlọ́ Ìjàpá, Yáníbo, Ajá, wọ́n pa yàn lẹ́rìn nítorí pé irọ́ pọ̀ nínú ẹ̀. Irọ́ ni wọ́n fi ń mú ẹ̀rìn jáde nínú àwọn àlọ́ wọ́nyi. Àwọn àwọn á ní àlọ́ àpagbè, àlọ́ àpamọ̀, àlọ́ gbogbore. Ehn, irọ́ lókun, oun ló di TikTok lónìí. Gbogbo àlọ́ àlọ́ ọ̀ún na fi ń ṣe TikTok lónìí, oun na fi ń ṣe comedy lónìí, oun lo fi ń ṣe prank lónìí tí àwọn ayé ń tẹ̀lé báyìí, sì ń pani lẹ́rìn-ín.

Ojú mi dára, ojú mi rẹwà nítorí pé obìnrin ni mí. Obìnrin sì máa ń tún óge, obìnrin máa ń tún ara ṣe, obìnrin máa ń lo cream tó fine lórisìírìsí kí ojú rẹ̀ kó lè dára, kó lè dùn wò, kí ó lè o o attract. So obìnrin ni mí, mo sì, ojú mi sì dára nítorí pé mo máa ń clean ní rẹ̀. Mo máa ń lo orísìírísìí àwọn cleansing láti fi tọ́jú ojú mi. So mo máa ń tọ́jú ara, ojú mi sì dára dáadáa.

Mo máa ń jẹ oúnjẹ tó kù o. Ọ̀lohun má jẹ́ kí ẹ̀yàn máa da oúnjẹ nù. Oúnjẹ wọ́n, a máa ń jẹ oúnjẹ tó kù. Kódà bí mo bá jẹun, tí mo bá, tí mo, tí ò bá rí, tí ǹ bá rí, tí ǹ bá lè jẹẹ́ báì, màá gbe kalẹ̀. Bó bá tún ṣe díẹ̀, màá tún gbé nǹkan mi, màá jẹẹ́. So mo máa ń jẹ oúnjẹ tí ọmọ mi bá jẹ kù, témi náà bá jẹ kù, mo máa ń tún nǹkan mi gbé. Ìgbà míì wà tí n bá jẹun kù, màá gbe sí fíríìjì, tó bá dijọ́ kejì fún àpẹẹrẹ. Tí a bá gún iyán níìsìn, tó bá kujọ́ kejì, n wọ́ọ̀mù rẹ̀, ń tun gbé kaná, ń sì jẹ ẹ́. So mo èmi máa ń j'oúnjẹ àjẹkù o.

Mo máa ń ṣe ìdárayá. Bí ènìyàn bá ṣe ìdárayá, ẹ̀yan ó yọ̀lẹ̀. Bí ènìyàn bá ṣe ìdárayá, ara ènìyàn ó wúwo. Bí ènìyàn bá ṣe ìdárayá, ènìyàn ò ní lè gbé nǹkan kan, ènìyàn ò ní lè ṣe nǹkan kan. Ìdárayá, ó máa ń fún, jẹ́ kí ènìyàn wà fìtì, ó máa ń jẹ́ kí ara ènìyàn kó ṣe gbé iṣẹ́ tó bá fẹ́ ṣe. Wa, ara rẹ tó ti ṣe ìdárayá fún yẹn, yóò jẹ́ nípa bí bọ́ọ̀lù, nípa eré sísá. Ìdárayá yẹn yóò jẹ́ kí ara rẹ fúyẹ́. Ó ò ní wúwo, ò ní jókò sojukan bí àpótí. So ìdárayá, èmi máa ń ṣe o, mo n ṣe ìdárayá dáadáa.

Mo máa ń ka ìwé, àwọn ìwé oríṣiríṣi, storybook, àwọn ìwé àlọ́, ìwé ìtàn lóríṣiríṣi mo máa ń ka. Mo dẹ̀ ń ka bible mi. A bá lọ sí church, màá ka bible. At times ní ilé, màá ka àwọn novels. A ka oríṣiríṣi àwọn ìwé, tí ìwé àdúrà, ìwé ètò, ìwé gbogbo ìbí ṣá tó dára, tí ó ṣe é kà, tó sì mú inú ènìyàn dùn, èmi máa ń ka.

Kò pẹ́ rárá. Irú oṣù tó kọjá mo sick, so dókítà wá tọ́jú mi. Mo lọ fáyẹ̀wò, (check up), wọ́n tọ́jú mi, mo gbo òògùn, mo gba drip, mo gba oríṣiríṣi drip bíi abẹ́rẹ́ bíi chloroquine, mo gba biko gbogbo tablet wọ́n fún mi, drip mo gba. So èmi mo ṣẹ̀ṣẹ̀ lọ dodo torí pé mo ṣẹ̀ṣẹ̀ ń back to my, my health ni. Mo sick, ẹ ṣé.

A! Èmi má n béèrè ọ̀nà. Ẹni tí ò bá béèrè ọ̀nà máa ṣìnà ni. Fún àpẹẹrẹ kí ẹ̀yàn ló ń lọ sí ìlú Èkó, Èkó tí ó, tí ó, tí ó ṣe ẹlẹ́ni kan kí ẹ̀yàn wá lọ. Kódà kó má se Èkó, kó sì ìlú kííkíìnì tí èèyàn ò dé rí, ọ wá dé ibẹ̀, o wá béèrè ọ̀nà, o wà á lọ. À! Yóò bọ̀ sọ́wọ́ wèrè, yóò bọ̀ sọ́wọ́ ọgbà 419, won o paa dà nù ni. Ẹ̀yin ó tán lọ ni. Irú Èkó tó mọ̀ tí ẹ̀yàn ò mọ̀ náà, tó béèrè lọ́wọ́ ọlọ́kadà gan, ó má, ó má mú ọ astray ni. Yóò, yóò, yóò ṣi ọ lọ́nà. À! Ẹ̀eyàn yóò béèrè dáadáa lọ́wọ́ àwọn tí ó dá ìṣe pé chicken.

Àpò owó mi, kí ni ǹkan tó wà níbẹ̀? Owó náà ló wà nbe. Ẹ̀mi ènìyàn wá fẹ́ kó sí àpò owó ẹ̀yẹn. Inú àpò owó ẹni, owó náà là ń kó sí. Wá ṣe bí Tọlọ́un Olódùmarè bá ti bùkẹ́ dà, owó wo ni o lè wọ bẹ̀? Thousand, million oríṣìíríṣìí owó náà ni ènìyàn ó sì fowó pamọ́ sí ilé ìpamọ́ torí wípé àpò ń lé. Ó ṣe é ṣe kí àwọn ta jọ kọ́ lé kí wọ́n wá, kí wọ́n, ṣùgbọ́n tí ẹ bá ti kó lọ sí báǹkì, bẹ̀ẹ́lẹ̀ ènìyàn ó ti mọ̀, ènìyàn ó fi sí àpò rẹ̀ pamọ́.

Ọyẹ́ náà nì, ní ojú ọjọ́ tí mo fẹ́ràn torí nígbà ọyẹ́, à, pé èèyàn ṣàìsàn yóò gbádùn. Ọ'lọun mọ jí eeyan ò rí ìjà àná o. Ẹni tí ó bá ní jàmbá iná lásìkò ọyẹ́ kò ní màlá torí pé gbogbo e o mọ̀ tútù ni. Kíákíá lójú ọgbẹ̀ rẹ̀ máa san. So èmi o, mo fẹ́ràn rẹ̀ jù oru lọ dáadáa nítorí pé ní àsìkò yẹn, a ti, a ti ń sun mọ́dún, àsìkò ìkórè ni fún ìdí èyí, mo, mo fẹ́ràn ìgbà ọyẹ́

Ẹ̀rọ edákẹ́jẹ́ mo máa ń lo lẹ́kọ̀ọ̀kan. Kí ló sì máa ń fàá bi èèyàn bá wà níbi tí èrò bá pọ̀? Eyàn a máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Kí ló sì máa ń fàá bi èèyàn bá wà níbi tí èrò bá pọ̀? Mo man n lo daada Nigba ti ngbami ti n ba fe sun ti nfe ki ndi ki n fi orin mi disitobu elomin so maa lo, so mo maa n lo daada Mo máa ń lo ero idakeje tori po owulo otie da lawo jo ero.

Sé mo fẹ́ràn sí kí n máa ṣí fèrèsé ọkọ̀ dáadáa, mo fẹ́ràn kí n mo ṣí fèrèsé ọkọ̀ nítorí ooru. Èmi ò fẹ́ ooru rárá, rárá, rárá. Èmi ò fẹ́ ooru, tí n bá wà nínú ọkọ̀, tí n bá ti fẹ́ wọ ọkọ̀, ibi tí fèrèsé bá wà, lèmi máa n fẹ́ dúró síi, miìfé dúró láárín èrò ẹ̀gbẹ́, ninu kì n jókòó wá jú, níbi tí atẹ́gùn ó ti máa fẹ́ sinmi, ibẹ̀ ni èmi máa n fẹ́ jókòó sí. Ìdí nìyí tí mo fi láìkí ibi tí fèrèsé ọkọ̀ máa ń jó wà, kí ó máa le, máa le ṣi máa le gba atẹ́gùn tí n bá fẹ́ ra nǹkan, màá le ra nǹkan tí n ba fẹ́ ṣe nǹkan ti n ba fẹ́ fún èèyàn, ni nkan màá le fún un ni irọrùn.

Ìbéèrè tó dá lẹ̀ bí i mi ò jẹ́ ẹni tí mo ń jí. Mo lè jí ní tí ń bá sun bí i aago mẹ́jọ, aago kan mo lè jí. Bo bá di aago mẹ́ta, mo lè jí. Bo bá tún di four, òpin four mo ti jí nitori pé màá lọ síbi iṣẹ́, màá ṣe ohun gbogbo, màá múra, màá ṣiṣẹ́ elé. Ọ̀nà ibi iṣẹ́ mi dẹ́ jin. Oh, màá tètè jí ní kùtùkùtù kùtù òwúrọ̀ bí i agogo mẹ́rin àbọ̀, òpin ní màrun màá ti jí, mo ti ṣe gbogbo nǹkan.

Ah! Mo ní káàdì iṣẹ́, èyí tí wọ́n ń pè ní identity card. Mo ní dáadáa. Kódà gbogbo ibi tí mo ti ṣiṣẹ́, gbogbo ìlú tí mo ti ṣiṣẹ́ ni mo ti ní ID card. Mo ní ID card ti iṣẹ́, mo ní ìdánimọ̀ dáadáa. Káàdì iṣẹ́ mo ní, mo ní oríṣiríṣi ibi tí mo ti ṣiṣẹ́ láti fún mi ní káàdì, ID card. Mo ní, tí wọ́n bá tu change, wọ́n ó tún fún wa ní ní. Mo ní, mo ní ti orílẹ̀-èdè wọn pa àpá.

Mi ṣe choir. Nígbà tí mo ṣe choir, mo máa ń lọ practice dáadáa pé mi ṣe choir. So kò sí bí òrín kankan tí mi i máa n lọ. Ẹnu pé ọjọ́ Sunday la máa lọ church, tà máa n kọrin. Tán pẹ́ òrin, a dà, a jó, a kọrin. Ṣùgbọ́n mi kì í lọ singing practice torí pé mi ṣe choir, choir member. So, mi ò kí ń lọ. Won sábà wà ní ilé Sunday nìkan àti service àárín ọ̀sẹ̀ le mi màá n ṣe.

Èso tí mo fẹ́ràn jù ní jíjẹ mango àti ọ̀gẹ̀dẹ̀, mango àti ọ̀gẹ̀dẹ̀. O gbọ́, mango àti ọ̀gẹ̀dẹ̀. Mo like e gan tó jẹ pé ti mo bá rí dòdò, àwọn èso tí mo like nìyẹn. Then pineapple tó bá pọ́n tó dùn ni o, mo like bàkan náà. Then tanjalo, tangerine tó tóbi tó pọ́n tó dùn. Àwọn èso tí mo fẹ́ràn nìyẹn.

Wọ́n mọ ẹ̀rọ ìlera. Tí n bá ti rí gbogbo àwọn nǹkan ìlera tó lẹ fún mi ní ìlera, èmi máa n mu wọ́n. Àwọn tó lè ṣe ara láǹfààní, àwọn bíi juice, nǹkan nǹkan oúnjẹ tó ń fara lókun, èmi máa ń mu. Tí oore ọ̀fẹ́ rẹ bá wà, èmi máa ń mu. Àwọn ohun ìlera, àwọn ẹ̀rọ rẹ, àwọn tó rọrùn, àwọn bí ibi daadaa tí ènìyàn fi ń diet. Gbogbo ẹ̀ mo máa ń mu. So àwọn ẹ̀rọ ìlera tó rọrùn nínú ilé gbogbo ẹ̀ nà ni a máa ń mu.

Owó tí mo ń gbà kò dára tó. Lóòótọ́ mo ti di senior officer, ṣùgbọ́n owó tí mo ń gbà kò tiẹ̀ tó mi ná. Pàápàá, pàápàá kò ṣe nǹkan kan lára mi. Ṣùgbọ́n à ń manage Nigeria láwa. Gbogbo àwọn entitlement, gbogbo àwọn increment, gbogbo àwọn benefit wà, wọ́n i fún wa. So, Nigeria láwa o. Owó t'èmi ń gbà ò tó mi rárá, rárá kó tó ṣe nǹkan kan Nigeria. Mo ń ṣiṣẹ́ ilé bá í, mo lọ ra cement, ó ti wọ́n, à ń ra cement ni, twelve thousand.

Ah! Ọwọ́ náà mo fi n kọ ìwé. Á mu ọwọ́ mi má fi kọ ìwé pẹ̀lú báìrò, má fẹ lo pẹ́nsù, mà á lo rúlà, mà á ro ọwọ́, ọwọ́ mo fi n kọ ìwé. Ọlọ́run o jẹ k'ọwọ́ mi ó kán. Ọlọ́run ṣeun. So i use my hand to write whatever i want to write. So ọwọ́ mi ni mo fi n kọ ìwé. Eh mi ò mọ bí èèyàn ṣe ń lo ǹkan míì kọ'wé. Ọwọ́ náà ni àti báìrò bẹ́ẹ̀ ni.

Mo máa ń lò. Tí a bá sọ̀rọ̀ ní church a ń lò, mo máa ń lò ìgbe sókè, tí òní ń jẹ microphone, mo máa ń lò, tí a bá ń ṣe outreach, a máa ń lò, tí a bá wà ní gadirin, a máa ń lò, tí a bá wà ní meeting, wọ́n máa ń fún wa ká fi sọ̀rọ̀, bóyá a lọ meeting lọ tẹ́ẹ̀ kan ni tàbí nínú, nínú hall kan, a máa ń lò. Mo máa ń lò láti fi bá ènìyàn sọ̀rọ̀, láti fi ṣe announcement, láti fi lecture, láti fi kọ́ ènìyàn ní, ní nǹkan.

Mo mọ ìtumọ̀ orúkọ mi Esther Ayaba. Ayaba bí èmi olorì láàfin. Nínú bíbélì gan, ayaba ni mí. Esther rí Àríkẹ́, ọmọ tí wọ́n ń kẹ́. Àríkẹ́ àríyọ̀ ọmọ titun ni mí. Ọmọdé rí mi, a kẹ́ mi, àgbà ó kẹ́ mi, àlejò ó kẹ́ mi, onílé ó kẹ́ mi. Ẹni tí ó mọ̀ mí bá fojú kan mi yóò mọ̀ kẹ́ mi. Nítorí náà mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Mo mọ dáadáa, àríkẹ́ àríyọ̀.

Mi ò ní kẹ̀kẹ́, débi tí ń ni mọ́tò. Àfi tí Ọlọ́run ó bá ṣe fún mi lọ́la lọ́ kù, tí ó jẹ́ ń bá anu pàdé, tí ń rówó, tí ń, tí ń, tí ń lọ ra mọ́tò. Àmọ́ mi gùn mọ́tò, mi ni, mi ni ordinary machine I don't have. Ìgbá moo wá n school ni mo ti, ni mo ti gun kẹ̀kẹ́ mọ̀. But mo ti dẹ́nu, mo ti dàgbà níìsín. Mi ò ní ǹnkan kan ẹsẹ̀, footwajen my leg. Ẹsẹ̀ ni mo fi ń lọ.

Mo ń lo aago ọwọ́ dáadáa. Ó kàn jẹ́ wípé owó pọ̀ lọ́wọ́ wa so mo ní aago kan tí mo máa ń lò ntí n ba lò lọ ibiṣẹ́ náà ni ń lò. Ni ọjọ́ Sunday, mo laago ọwọ́ tí mò ń lò. Min fi ọwọ́ mi lẹ̀ mo ni aago ọwọ́ tí mo máa ń lò ṣùgbọ́n ẹ̀yọ̀ kan ni mo ní mo ni aago ọwọ́, mo ni aago ọwọ́

Mo ní alùpùpù tí wọ́n fi ń gbé mi níbi iṣẹ́, a ní alùpùpù lẹ́yìn ọ́fíìsì wa, so mo gùn alùpùpù rìí dáadáa, kó a bá gùn, á gọ̀kádà. Ní gbogbo òkàdà tá ń gùn alùpùpù náà ni, á pọ̀ lọ́kàdà, á pẹ́ ráídà, ráídà wá gbé wa, tio sì wá gbé wa. So bá ṣe ń gun alùpùpù náà nìyẹn, ba ṣe ń gun ún mítèmi ṣùgbọ́n mo máa ń ba àwọn driver, àwọn ọlọ́kàdà wá máa ń gbé mi.

Wọ́n keep àkókò náà ni, tí máa wà nínú ìlà, màá ríi wí pé mo dúró dáadáa, mi ò ní fà sẹ́yìn, mi ò ní fà síwájú, ẹ̀gbẹ́ kìní ẹ̀gbẹ́ keji, màá ríi wí pé mo dúró dáadáa lórí ìlà. Mo máa ń, mo máa ń fẹ́, mo máa ń fẹ́ kí n ṣe nǹkan tí wọ́n bá ní kí n ṣe, mo máa ń fẹ́ gbọ́ ìmọ̀ràn, mo máa ń fẹ́ gbọ́ ẹ duro olórí àsẹ̀ tí wọ́n bá pa fún wà, èmi yẹ̀ kúrò nínú ìlà tèmi.

Orin Christian ni mo fẹ́ràn láti máa gbọ́. Orin ẹ̀mí ni mo fẹ́ràn láti máa gbọ́. Orin àwọn Tọ́pẹ́ Àlàbí, àwọn Yínká, gbogbo wọn ba un. Ni mo máa ń fẹ́ gbọ́ torí pé ó jẹ́ orin ìmísí. Ehn, ó máa ń wù mí púpọ̀, ó máa ń fún mi ní ìmọ̀ran, then o maa n ràn mí lọ́wọ́ láti ṣe rere. Though, ó máa ń keepu mi, ó máa ń fún mi ní adùn àlàáfíà.

N tẹ beere un, ijó, wón ní ijó ni májẹmú mi, e saá, jẹ n jó, ijó ni májẹmú mi especially that is our heritage. N tawa jogún bá nu-un, àtọkùnrin, àtobìnrin nínú ilé tíá, àwá má n jó ni. A fẹràn ijó débi pé Ọlọ́run nìkàn kò síbí a wà, ayé má n gba tiwà, won maá n gba tiwà.

O ti pẹ́, ìṣẹ́gun òde ọdẹ, à, mo wò ó ní, tí wọ́n bá ń ṣe àwọn ọdún ọdẹ nílùú wa náà là máa n yọjú síbẹ̀. Kì í ṣe pé mo kanlẹ̀ bá ọdẹ tán, ṣùgbọ́n a máa ń lọ sí ibi òde ìṣegun ọdẹ tí wọ́n bá ń ṣọdún wọ́n.

Àwọn ǹkan tuntun tí mo fẹ́ kọ́ nípa tíṣẹ́ mi ni wípé àkọ́kọ́ náà mo fẹ́ kí n mọ kọ̀m̀pútà, bó ṣé ń ṣiṣẹ́ kọ̀m̀pútà dáadáa kó yé mi, mo fẹ́ ó wò mí. Bí ń ṣe mọ feel gbogbo iṣẹ́ nínú rẹ, èmi ni bí ń ṣe máa ń ṣe draft. Ìgbà máa plot graph, gbogbo ẹ̀yin náà ni mò ń be ọlọ́run, kí ọlọ́run ran mi lowo.

Èmi o kan deedé pin owó fún ọ̀rẹ́ nígbà tèmi òrẹ́ ò ṣiṣẹ́ pọ̀. Òrẹ́ tá bá jọ ṣiṣẹ́ tàbí wọ́n fún wa ní ẹ̀bùn pọ̀ ni a máa pín owó. Aì deedé pín owó nígbà tí ǹkankan ò bá pa wa pọ̀. So, ọ̀rẹ́ ò le pín owó lásán àfí tí wọ́n bá fún wa ní owó tàbí a ní gift owó ni a máa pín owó àbí olú kan tá a máa pín fún ọ.

Èmi máa ń jẹ ẹran o, kò sẹ́ ẹran tí n le jẹ o. Mo ń jẹ ẹran, kódà màlú, turkey, gbogbo rẹ̀ jíjẹ ni. Tí mo bá wá jà jà rí, ah! Inú ẹran tó da. Bí àwọn abọ́di, shark, gbogbo nǹkan bá ùn Mo like e, so èmi máa ń jẹ ẹran dáadáa o.

Ah! Baṣe máa ṣe ìdúnàádúrà. Mo máa ṣe ìdúnàádúrà bí i fún àpẹẹrẹ, mò ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá ẹ tan bá mi ṣiṣẹ́, a dúnàádúrà tọ. Iṣẹ́ tẹ bá mi ṣe re o, èló lẹ gbà ọ́? Tó bá ní ten thousand, màá ní "à, wọ́n bínú dákùn, mi ò lè san ten thousand." A ní kí n san, eh, fifteen, mà á pèé, "èmi ò lè san fifteen thousand, jẹ ń san ten thousand." Bí bá ṣe ní kí n mú ten thousand wa, a ṣiṣẹ́ ẹ̀ ni. Ó túmọ̀ sí pé a ṣe ìdúnàádúrà, ọrọ̀ wá sí yẹra wa, àgbèṣẹ́ fúnra wa. Tí wọ́n bá fẹ́ ra ajà náà, á kàn án ni, a dúnàádúrà, ìyé tí kàlu ku ó san.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́? Nípa ìwùwàsí wọn, nípa ìṣe wọn, nípa ìjáfáfá wọn, nípa wí tètè dé ibi iṣẹ́, nípa jíjó lóòótọ́, nípa jíjẹ ẹni tí ó ṣe tán láti ṣiṣẹ́ àti ẹni tó jẹ́ wípé kò rójú, ẹni tí ṣi ọ̀lẹ, ẹni tó ní ìfaradà, ẹni tó ní ìfẹ́ sí iṣẹ́ tó jẹ́ wípé kò ń jalè. Àwọn ènìyàn lè fọ̀lẹ̀ ẹni ń fi yàn lábàáṣiṣẹ́ èèyàn.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni nígbà ìwé a, drawing ni, kí a yà aworan tó dá, kí a yà ǹkan lórísìírísìí, mo maa n like. Èmi ò fẹ́ràn sí ìwé, ṣùgbọ́n ẹ̀kọ́ nípa, e, mo like geography, ẹ̀kọ́ nípa ìmọ̀ àwọn ẹ̀dá, mo like. Ìmọ̀ nípa ìlera, bí i, e, sáyẹ́ǹsì, àwọn biology, àwọn, mo fẹ́ràn gbogbo.

A máa ń lo níbi térò bá ti pọ̀, a máa lo èrò ìrànlọ́wọ́ ohùn tí yóò gbé ohùn wa jáde. Nítorí nígbà mí tí èrò bá pọ̀ tí ẹ bá ń bá wọn sọ̀rọ̀, wọ́n lè máa gbọ́. So wọ́n lọ wá èrò ohùn yẹn fún wa, èyí tí ó gbé ohùn wa jáde tí àwọn ènìyàn sì gbọ́ kétékétékété nǹkan tí a bá ń sọ, tí wọ́n lè mú gbọ́, tí ó lè yé wọn, tí wọ́n sì lè mú ló, tí wọ́n sì lè bèrè ní pa rè dáadáa, a maa n lo.

Èèyàn gbọdọ̀ jẹ oúnjẹ tó lérò fún ìlera. Iná ni ó máa ń mú wa dàgbà. Yóò jẹ́ kí ọmọdé dàgbà. Yóò fún àwa àgbà náà ní agbára. Yóò fún wa ní okun. Yóò jẹ́ kárawà jọ̀lọ̀. Yóò jẹ́ ká lè ṣiṣẹ́ ní àsìkò. À! Oúnjẹ tó lérò fún ìlera, oúnjẹ.

Ṣé bí nǹkan tí mo ti fẹ́ ṣe tí mo kọ́kọ́ fẹ́ ṣe ni lọ di kankan, ni lọ di kankan lọ ṣe síta. Ah! Kíni wà? A lọ wà. Ọlọ́hun o ran wà lọ́wọ́, a ranwà lọ́wọ́ ṣé tí gbo? Ọlọ́hun ṣe'yanu. In ló bi kankan? Nàìjíríà mo wà.

Mo máa ń pọn coffee dáadáa, mo fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n mílìkì ò já ò. En fi mílìkì sí o dáadáa, ën fi mílìkì síi. Mo like coffee, mo like coffee dáadáa kí n wá fi bread tó fine, kí n wá fi gbé. I like coffee tea with milk, I like it.

Mo máa ń tètè jí ní òwúrọ̀ ni, màá n tètè jí gan, torí màá ṣiṣẹ́ ilé, màá sì lọ ibi iṣẹ́. Máa ń tètè jí, máa ń tètè jí, máa ń jí bí àgo mẹ́rin, máa ń tètè jí torí ń lọ ibi iṣẹ́, ibi iṣẹ́ mi sì jìnà. Ọkọ̀ làá wọ̀ lọ ìlú kẹta si ni, so ó di dándán kí n tètè jí. So mo máa ń tètè jí láti tètè múra, láti ṣiṣẹ́ ilé àti láti tètède ibi iṣẹ́ lásì ko.

Àṣà tí àwa ń ṣe ní agboolé wa, àṣà egúngún ni. Ọdún eégún, eégún, eégún, eégún láyé wú àwa ń gbé o. Eégún ọdẹ là ń gbé. So lásìkò ọdún a sọdún eégún. Aṣa eégún, ń ṣe àwa máa ń ṣe eégún ni, ní àṣà tiwa nílé tiwa. Eégún là ń gbé. A gbé eégún, eégún àjèjì eégún. A san gbo eégún, eégún ni là ń ṣe.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, ẹ̀fọ́ ebóló, gúre, ṣọkọ, yọkọ̀tọ̀. Àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ tí mo bá rí wọn, èmi máa ń jẹ tẹ̀tẹ̀ ṣùgbọ́n tẹ̀tẹ̀ fresh tí ó gbó pàápàá ni mo máa ń jẹ, ni mo like, ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn tí mo bá ti rí, tí mo rò ó ní irò àwọn ìyá wa, tí epo gbá, tí epo wọ̀, tí rù dùn, hinhn, àwọn.

Mo ní aṣọ òtútù, tanpoli tí èyàn ń dà bora tí wọ́n ń pè ní sweater. Mo ní dáda o because èmi ní, rheumatism, so mo ń gbọdọ̀ wọ aṣọ òtútù and tí a bá pe ọlọ́kadà, òtútù pọ̀ lórí ọ̀kadà kìí ṣe mọ́tò là ń gùn. Fún di èyí, èmi máa ń wọ aṣọ òtútù dáda èmi i máa ń wọ aṣọ òtútù. Mo ní, mo ní, mo ní aṣọ òtútù ní ilé tí mo má wọ̀ àti.

Mi ò kín gbé àpò ẹyin o. Mi kìí gbe, rá áti rárá, mi kìí gbé àpò ẹyin. Mi kìí gbé, mi ń sọ ọkùnrin, mi ń ṣe àkọ̀pẹ, mi ń ṣe àfọpọ̀, so mi le gbé àpò ẹyin, àpò ẹyin. A! Mo máa ń gbé, mo máa ń gbé. Sorry, sorry, sorry. Mo máa ń gbé dáadáa, mo máa ń gbé. Màá kó wéèni sí i, màá pọn, màá gbé lọ ibi iṣẹ́, màá kó gbogbo materials mi sí i, sì inú gbogbo documents tí màá wà níbẹ̀, mò ń pọn. Maṣa àpọ́n.

Mo máa ń pe fídíò, ṣe fídíò tí màá fi send sí àwọn ọmọ tí ó sí ni around, máa ṣe fídíò. Jé nǹkan tí mo bá ṣe nílé, màá ṣe fídíò pé kí wọ́n wò dáadáa. Màá ṣe fídíò, ṣe fídíò dáadáa ni, màá ṣe fídíò sí àwọn ọmọ mi tí n bá níbi iṣẹ́. A lè má ṣe fídíò n bi iṣẹ́ wa, a lè má ṣe fídíò. Gbogbo iṣẹ́ ta a bá ṣe, a ṣe fídíò rẹ̀ rán ṣe. Ó, a ṣe fídíò rẹ̀

Mi ò kín ń gbá o, mi gbá email tí ò wúlò, ẹ sọ pé nǹkan tí ò wúlò, ẹ tún ní èmi kìí gbà. No they are some, no they are called spamming, ó ṣe pé kò wúlò. Ẹ̀hẹn, wọ́n á ní àwọn tí ò wúlò, ṣé mo máa ń gbà? Spam ló máa ń wà, ó ṣe pé wọn à wúlò bẹ́ẹ̀, wọ́n máa ń gbé wọn sí spam, ó ṣe pé kò wúlò bẹ́ẹ̀, ẹ́ni wọ́n rí pé kò wúlò.

Mo máa ń sá eré ní ìgbà kan, ṣùgbọ́n emi ò sá, emi ò lè sá eré mọ́ nísìn o. Àmọ́ mo máa ń sá eré nígbà tí nǹkan ṣì dà, tí okun wà, t'agbára wà, mo máa ń sáré. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ò lè sáré mọ́. So, ojẹ́ bí ó ti jẹ́, mo fẹ́

Fẹ́ àti down phone wà. Nígbà tí ì ṣe wípé phone ni mo fi ń ṣiṣẹ́, màá ma ṣiṣẹ́, màá dé gba call, mo lè lo èyí elétì òún, èyí ẹ̀rọ agbésétí òún, màá dé máa ṣiṣẹ́ mi kò dá dúró rárá, pàápàá kò dá dúró.

Bẹ́ẹ̀ni, mo tọrọ, mo tọrọ, mo béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí nígbà tí, nígbà tí fóònù àmúlọ́wọ́ mi bàjẹ́ tí ojú rẹ̀ fọ́. Then mo ní láti lọ bá olùṣètò ẹ̀rọ. Ó dẹ̀ bá mi tún-un ṣe, ó dẹ̀ bọ́ sípò padà. Látìgbà náà ló dẹ̀ ti ń ṣiṣẹ́. Ìdí tí mo fi lọ ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo gun dáadáa ṣùgbọ́n kì í ṣe ti ìlú ńlá, ti ìlú wa kékeré mbẹ̀ún ni mo ti gun. Ọkọ̀ ọpọ́n lọ sí ìlú ìlẹ́ mo gun rí, kì í ṣe lílá o, kenóò ni mo gun, kì í ṣe, kì í ṣe àbí bóyá boot ni wọ́n máa ń pè é, òun ni mo gun. Mo gun rí dáadáa. Ẹ ṣe o, mo gun rí. Ẹ ṣe, ẹ ṣe. Yes.

Emi ò tíe gùn ọkọ̀ ojú òkè ri. Ǹ saa n bee ọlọ́run ni. To lọ́run bá kádára láyé mi, mo máa gùn in gún rí o. Ọlọ́run o rán mi lọ́wọ́ kí èmi náà ò ní ipin n nu rẹ̀, kí èmi náà ò léfo. Kí èmi náà ò léfo. In le gùn pléènì tàbí hẹlikọ́pítà. Ni mo ń bẹ Ọlọ́run. Ǹbọ̀, Ǹbọ̀ kí n wá ṣe, kí n wá ṣe, ẹ́ kí n wá gùn ọkọ̀ òfurufú lọ sí ìlú ọba. Kọ́ lọ́hun kádára.

Orin tí mo fẹ́ràn jù, orin ẹ̀mí, orin Tọ́pẹ́ Alabi, Yinká. Gbogbo wọn báun tó ń kọrin Jésù, òun ni mo fẹ́ràn jù. À, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Orin ẹ̀mí, orin ẹ̀mí tí ó fún mi ní ìmísí, orin ẹ̀mí tí ó mú ìrònú kùro láyé mi tí ó fún mi ní ìtùnú. Orin ẹ̀mí, òun ní emi máa ń gbọ́, mo fẹ́ràn orin ẹ̀mí dáadáa. Hmm.

Mo ṣe ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi. Ìgbésí ayé mi ṣe kókó sí mi tó pọ̀ tó pọ̀. Iṣẹ́ an ṣe láti jẹun, láti bá gbà mù. Mi kò lè pa ara rẹ̀ lára, àsìkò iṣẹ́ máa ṣiṣẹ́, àsìkò àti tọ́jú ìgbésí ayé mi máa tọ́jú rẹ̀. Mi ò fi ayé lẹ̀ fún iṣẹ́ láti pa ìgbésí ayé mi lára. Bẹ́ẹ̀ sì ni mi ò fi ìgbésí ayé mi ṣeré débi tí màá fi pa ìṣẹ́ ọjọ́ mi lára. Fún idi èyí, dọ́gba n dọ́gba ni mò ń ṣe láàárín wọn tó.

Èmi tí ẹ́ n lo software nítorí wípé fóònù ni mò ń lò jù. Mi kì í lo software. Fóònù mo máa fi ṣe data, fóònù mi ni mo máa fi ń call, fóònù mi ni mo máa fi ń wo fíìmù, fóònù mi ni mo máa fi ń kọ orin, ni mo máa fi ń kọ oríṣiríṣi nǹkan tí mo bá fẹ́ sọ. O lé ní, mo máa, mo máa ṣe ìtọ́jú àwọn software mi, màá pàrì títí lọ.

Mi ò fi gbogbo ara fẹ́ràn kí n máa rìn lórí òkè, nítorí wípé ẹsẹ̀ mi kò ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́, gbogbo joint mi ló ti weak, ṣó mi like kí n máa rìn lókè Mo fẹ́ràn ibi tó bá ṣe pẹ̀tẹ́lẹ̀ láti máa rìn, ìnle gun orí òkè máa ń ràmọ́ ẹsẹ̀ máa ń ro mí, torí náà ni mo ṣe máa ń fẹ́ láti máa rìn pẹ̀tẹ́ mi, mii rínrin òkè pàápàá.

Kò sí ohun tó le nínú bí mo, bí a ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́. A máa ń ṣiṣẹ́, a ti mọ̀ wípé aago mẹ́rin là ń close. Tó bá ti di ẹ̀ta, a ti bẹ̀rẹ̀ sí prepare. A mọ̀ palẹ̀ mọ́, a mọ̀ ṣe, a mọ̀ effect àwọn iṣẹ́ wa, a jẹ́ kí àwọn iṣẹ́ wa, àwọn nǹkan tó bá yẹ ká kókó ní àwọn fáìlì tí a ti lò, a lọ tó padà sí ààyè wọn. Gbogbo ohun tó bá jẹ́ wípé bóyá òjò ń rọ̀, òjò ń disturb ẹ, a kó kuró, a dẹ̀ palẹ̀ mọ́, a mọ̀ lọlé.

Ìbéèrè tẹ béèrè ko yé emi mi o mọ ìtumọ̀ asọ àka ìyọrí tó bá ṣe ìwé ní sin ni má ní èwe àǹkà àka ìyọrí ṣùgbọ́n èyí tẹ sọ yi kò yé mi o ṣùgbọ́n mo ṣá mọ wípé gbogbo aṣọ tá ń wọ̀ aṣọ tó bójú mu ní aṣọ iṣẹ́ ni, aṣọ tó sì bá àgbà mu ọ̀n là ń wọ̀ àkáàsò ìyọrí àwọn aṣọ tó dùn wò tó sì dè ẹ́ lẹ là ń wọ̀

Orin kélè, èmii kò orin kẹ́lẹ́ o. Èmi máa n kọ orin soké tí òhun mi ò jàké. Tí ẹni tó jẹ́ wípé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi yóò mọ̀ pé mò ń kọ orin torí inú mi máa ń dùn tí n bá tí ń kọ orin, mo máa ń láyọ̀ ni especially tí n bá gbé orin Tọ́pẹ́ Alabi sí i. Ó mọ̀ fún mi ní àwọn ìmísí lóríṣìíríṣìí, risiìriṣìi fún ìdí èyí èmi ò lè kọ orin kẹ́lẹ́ o. Torí ìgbà èèyàn bá ń gbàdúrà lèyàn lè máa kọ orin kẹ́lẹ̀ sugbon nígbà tí ayọ̀ bá kún ọkàn ènìyàn, à eeyan ọ mọ kọ orin ni, eeyan ọ mọ dúpẹ́ fún Ọlọ́run.

Rárá, mi ò mọ bi wọń ṣe ń ṣe o, torí mo ti ẹ̀ mọ ìtàn ìràwọ̀ kankan. Debí tí mo fẹ́ mọ ìràwọ̀ àkọ́kọ́ èmi ò mọ̀. Mi ò mọ bi wọn ṣe ń ṣe, mi ò mọ àwọn tó ń ṣe, mi ò mọ àwọn tó wà gbọ̀nà rẹ̀, mi ò mọ ibi tí ó ń, tó ń gbé, ibi tó ti ń jábọ́, kò yé mi rara. So mi mọ̀, mi mọ ìràwọ̀ àkọ́kọ́. Ohun tí emi kàn mọ̀ ni pé mo máa ń gbọ́ ìràwọ̀ wà, ìràwọ̀ ojú ọ̀run, ìràwọ̀ ènìyàn, ohun temi mọ̀ nu.

Ah! Mọ́ máa ń wọ fìlà dáadáa, fìlà sì pò ríṣiríṣi, fìlà ọkùnrin wà, fìlà obìnrin wà, pàtàkì jù lọ, àwa kérúbù a máa ń dé fìlà, àwa obìnrin fìlà la ń dé lọ sí church, so mo máa ń dé fìlà, mo lè, a rán fìlà òfin níìsín tí a bá ń lọ sókèṣan, tí wọ́n ó rán, tí èèyàn ó dé sẹ́gbẹ̀ẹ́, tí èèyàn ó fi ṣe fashion, tí èèyàn ó fi ṣoge, ṣóòótọ́ ni mo ń wọ dé fìlà, a ń dé fìlà dáadáa.

Máa ń mú omi gan, nítorí pé mo tiẹ̀ lè má jẹun, máa dẹ̀ mu omi. Nítorí pé ẹni tó bá ń mu omi, ó máa ń jẹ́ kí ara èèyàn ó fúyẹ́, èèyàn ó tọ̀ dànù, ìtọ̀ ibà, gbogbo àìsàn tó wà lára èèyàn téèyàn bá tí ń mú omi dáadáa, èèyàn ó máa tọ̀ọ́ dá, èèyàn ó máa tọ́ gbogbo nǹkan tí ó dáa dànù. Mo máa ń mú omi lójoojúmọ́ púpọ̀, ó sì tó ẹ́ lítà, lítà má, mo máa ń mú tó lítà márùn-ún tàbí ẹ́ two, two litres, mo máa ń mú tó bẹ lọ́òjọ́

Mo n pàrọ̀ ọ̀kan, ọ̀kan nígbà tí iṣẹ́ bá pọ̀, àyè tí ó ṣẹlẹ̀ ni pé, èyí tò bá jẹ́ pàtàkì nínú ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe, èèyàn ò kọ́kọ́ ṣe bí ènìyàn bá wá ṣe tán, èèyàn o wà máa ń ṣe èyí tí kò ṣe pàtàkì tó èyí tí ènìyàn ń ṣe. Ǹtẹ́ ìwé ènìyàn ṣe lè pàrọ̀ ọ̀kan nígbà tí iṣẹ́ bá pọ̀ nìyẹn. Èèyàn ò kọ́kọ́ ṣe ikan, kò ṣe, kò ṣe dàpọ̀. Ó ṣe kan, tó bá ṣe kan tán, ọ̀ sẹ́sẹ̀ tí ń wá, tó parí rẹ tó yọjú, ó wà sẹ́sẹ́ mú èkejì, èkejì, só ìkankan ònípa ìkankan lára.

Ìgbà mélòó tí oúnjẹ sínmi mii ti máa ń gbà? A! Kò ní gbà lọ titi ò. Bí isínmi bá ṣe wà ni, ni màá ṣe sinmi. Kò ní gbà ìsinmi ìgbà gbogbo lóòrèkóòrè. Ní ìgbà tí mo bá jẹ ohun ọ̀sán tán, o ni ngbà mìí oorun tórun bá wá, eyan o sùn, eyan o sinmi. Ìgbà tí tèèyàn bá jí, ní o sọ pé "à mo sùn gan o, kódà mo gbádùn rẹ". Ọjọ́ ti lọ, bo se ri niyẹn.

Ní tèmi o, ní tèmi, n sọ̀ tẹ̀lomi. Wón sọ pé kí eeyan máa fọ láàárọ̀ àti alẹ́ ìgbà méjì, ṣùgbọ́n èmi ìgbà kan ni màá n fo èyìn tèmi igba kan. Bi n báa ti fọ láàárọ̀ tí mo sì jẹun. Tó bá di ọ̀sán, èmi ó jẹun o. Tó bá di alẹ́, ó ṣe é ṣe kí n yọ́ nu nu kí nǹkan ṣán enú mi. Ṣùgbọ́n mi ò ní fi brush fọnu lemeji. Ẹ̀kan lè mi máa n fi brushi fọnu. So, ẹ̀kan lè mi máa ń fọnú o lójoojúmọ́ ẹ̀kan.

Èmi ò kí ń han ọ̀rùn o. À, emi ń han orun rara torí pé àwọn tó tó han ọ̀rùn gan mi, mi lè sùn tiwọn. Tí ènìyàn bá han ọ̀rùn lẹ́gbẹ̀ẹ́ mi máa, máa yájú ni. Kódà kó ṣe alẹ́ ló bẹ̀rẹ̀ ọ̀rùn hihan lásán, èmi mọ̀, ń yájú tí n ò lè sùn. E mi ò kí hun rùn pàápàá, mi ń hun ọ̀rùn. Àwọn tó sì ń hun ọ̀rùn, mi ò gba tiwọn, èmi ń hun ọ̀rùn. Mi ń hun ọ̀rùn pàápàá. Àwọn tó hun ọ̀rùn ta ń bá dúró ti mi, mi ní sùn, mi ní ri orun sùn, mi tí ẹ ni gbádùn pàápàá àti sùn mọ́.

A máa ń tẹ̀lé òfin ìyá ọkọ nítorí ìyá ọkọ ló lọmọ rẹ̀. Tí èèyàn bá ti lọ ilé ọkọ, gbogbo ohun tí èèyàn bá ti bá èèyàn fara mọ́ ni ìfaradà ló ni ilé ọkọ torí ẹ́ ná fi sọ pé ìyàwó ilé ọkọ, ilé ẹ̀kọ́ ni nítorí pé oríṣiríṣi òfin ni ìyá ọkọ máa ń gbé wá. Lóòótọ́, òfin mìíràn wà tí ìyá ọkọ gbé wá tí ò da, ṣùgbọ́n yóò gbe ẹ̀wù kí wàhálà má ba ṣe ní. Èèyàn fi ń tẹ̀lé òfin ìyá ọkọ ní ìgbà mìíràn.

Èmi ò tí e ń r'epo torí mi ò lọ́kọ̀. Ẹni bá lọ́kọ̀ ni máa ń r'epo. Kò sí mọ́tò, kò sí car, nothing nothing. So, mi kì í ra epo. Hm? Mi kì í ra epo. Mi kì í ra epo. Generator mi gan. Mi kì í ra, ẹmi koni mọ̀ ń r'epo sí so. Mi kì í ra epo, awon ọmọ náa mo ń rà sí epo.

Bí a tí wọ́n ń kojú, mò ṣe wọ́n ń kojú ìdènà ọkọ̀ lójó pópó nípa sísòra, nípa níni sùúrù, nípa wíwo ọ̀tún, wíwo ọ̀sí, kìéyàn tó kọjá. Nítorí pé ní ọ̀nà mìí, òjó pópó ò bẹ́ mọ́, ó máa ń dí. Te ẹyan ọba bẹ́ẹ̀ ní sùúrù. Ọlọ́run má jẹ́ kí ẹyan rí ìjàm̀bá ọkọ̀. Ìdí nìyẹn tí mo fi ní sùúrù láti kojú ìdènà ọkọ̀ nígbà tí èèyàn ba fẹ́ sọdá.

Ìgbà mi tí n bá fẹ́ lọ sùn, a wẹ̀, tí a bá wẹ̀, nígbà mí n wọ, èmi ò ní aṣọ nighty ga, mi ò ní ìwọ̀sàn ṣùgbọ́n ìgbà mí mo lè wọ ṣòkòtò àti aṣọ kékeré. Ìgbà mí mo lè wọ aṣọ mi tó gùn, ìgbà mí mo lè wọ aṣọ àdúrà mi, màá wọ̀ sùn lálẹ́. Ìgbà mí mo lè ròrò kí n sùn bí èmi ṣe máa ń sùn. Kò kànlẹ̀ sí aṣọ kan pé òhun lè mí máa fi ń sùn. Kò sí, kò sí pàtó no stable cloth.

Mo ti ṣina rí, olóun o nìjà ṣìnà. Mo ti gba ọ̀nà kan tí mo lérò pé ọ̀nà bí tí mò ń lọ nun, tí mo dé iwájú tí ọ̀nà o yemí mọ́. Tí mo wá béèrè ọ̀nà tán wa júwe ọ̀nà fún mi. Mo sì ti bá bàárìn lọ ọ̀nà jíjìn, mo wá ní láti padà sí èyìn láti lọ gba ọ̀nà tó yẹ kí n gbà. Tó bá ṣe àṣikọ̀ isinyi ni olóun o nì je à bọ́ sọ́wọ́ bóko haram.

Ó wù emí o mọ nípa ọjà tuntun tẹ́ ń gbèrè, ṣùgbọ́n mo mọ̀ pé ọjà tuntun anytime lóríṣiríṣi ọjà máa ń jáde. Kò sígbà tí ọjà tuntun ò kí ń jáde. Tọ́n bá ti ṣe kan síta tí wọ́n ṣe ọjà tuntun, anytime lọjà tuntun lè jáde. So.

Ẹ̀h, òun máa ń rántí àwọn bí a ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣíná. Ẹ̀h à tí mọ̀ ọ́ lórí ni a ti ká àti fi ṣọ́pọ̀lọ, tó jẹ́ wípé ìgbà tá bá fẹ́ ṣe ìmúlò rẹ̀, a máa rántí náà ni. A sì rántí, a sì mú lọ, yo sì ṣíná.